Ní ojoojúmọ́ ni mo máa ń ṣe àyẹ̀wò íméèlì mi. Ọ̀pọ̀ ìgbà tí ímeèlì mi bá wọlé, mo máa ń ríi láti òkè ojú fóònù mi wípé mo ní méèlì tuntun. Àmọ́ nígbà míì bóyá mi ò ní data, mo máa ń lọ ń yẹ̀ẹ́ wò fún ara mi nígbà tí mo bá ní. Àmọ́ ojoojúmọ́ ni máa ń lọ yẹ ímeèlì mi wò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata nínú dáradára. Nítorí wípé tí oúnjẹ bá ní ata nínú, ó ma ń lọlẹ̀nú mi gẹrẹgẹ. Àmọ́ oúnjẹ tí kò ní ata nínú, ó ma ń rìn mí láyà. Bótí àmọ́ tí oúnjẹ bá ní ata nínú, mo máa ń jẹ dojú à mi.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ, èyí bàtà pẹlẹbẹ yẹn tí ilé ìwẹ̀ àbí èyí tí à ń pè ní páàmù tí a fi awọ ṣe àti èyí tí à ń pè ní shùù, èyí tí à ń wọ lọ sí ilé ìjọsìn, ilé ìjọsìn àti èyí tí à ń pè ní káńfásì. Oríṣìíríṣìí ẹ ni mo máa ń wọ àti oríṣìíríṣìí ẹyà òun ni mo máa ń wọ.

Bẹ́ẹ̀ni mo máà ń sáré, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan tí bá ṣe eré ìdárayá ni mo máà ń sáré. Ọ̀pọ̀ ìgbà bí i ẹẹkan àbí ẹẹ̀méjì lọ́sẹ̀ kan ni mo máa ń sáré fún eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, etíi mi dára, ó ń ṣiṣẹ́ dáradára. Kódà tí ènìyàn bá rorá sọ̀rọ̀ lẹ́gbẹ́ mi, mo máa gbọ́ kẹ́tẹ́kẹ́tẹ́. Etí mi n ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́, ó ń gbọ́rọ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun ní ọ̀pọ̀ ìgbà, nítorí tí n bá lọ sí etí òkun bí afẹ́fẹ́ tútù tó máa ń fẹ́ letí òkun àti bí omi òkun ṣe máa ń ru lọ tó ń rúbọ̀, ó jẹ́ ó dùn wo lọ́pọ̀lọpọ̀ láti máa rí, àti wipé nígbà tí a bá wà ní etí òkun tá tẹ́ṣẹ̀ sínú omi tí iyanrìn bó ṣe máa ń rí, ó rẹwà lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń múnú mi dùn.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe àtúnlo inkankan àti wípé ó ní àwọn tí wón máa ń ra àwọn ǹkan tí a ti lò tí wón máa ń ṣe àtúnlo rẹ̀ sí tuntun. So ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń ta fún wọn. Ohun tí bá rò wí pé bí èmi ike àti èmi ọ̀pọ̀ ìgbà ike àti ìgò naa la máa ń ta fún àwọn tí wọ́n máa lọ ń ta fún àwọn tó ń tun rọ, tí wọ́n ń tun ṣe.

Mo ní kọ̀npútà eléyìí tí wọ́n ń pè ní lápútọ̀ọ̀pù, èyí tí ilé iṣẹ́ Dell ṣe. Òun ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó tilẹ̀ jẹ́ pé ti ilé iṣẹ́ HP ni mò ń lò tẹ́lẹ̀, àmọ́ nítorí irú iṣẹ́ tí mò ń ṣe, mo nífẹsí ti ilé iṣẹ́ Dell lọ́pọ̀lọpọ̀. Òun ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí.

Rárá, lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní káàdì iṣẹ́ nítorí ó rí pé mo ṣì ń ṣiṣẹ́ ní abé èyàn ni. Àmọ́ láìpẹ́ nítorí mo lérò láti da iṣẹ́ ti èmi náà lẹ̀, níwọ̀n ìgbà ba tí n bá ti dálẹ̀, èmi náà yóò ní káàdì iṣẹ́.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Ní ìgbà mí tí n bá fẹ́ gbé ẹ̀rọ kọ̀ǹpútà lápútọ̀pù jáde, mo máa ń gbe sí àpò ẹ̀yìn. Ìgbà mí tí n bá fẹ́ lọ sí ìlú òdìkejì, ìpínlẹ̀ kejì, mo máa ń gbé àpò ẹ̀yìn.

Ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn, ìṣe mi tó kẹ́yìn, ṣé níbi tí mo ti ń ṣiṣẹ́? Tó bá jẹ bẹ́ẹ̀, ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ó dára, ó dára. Ó sì mú inú àwọn òṣìṣẹ́ dùn, wọ́n ní mò ń ṣe déédéé lẹ́nu iṣẹ́.

Pẹ̀lú ọ̀wọ̀ àti ọ̀yàyà ni máa ń fi bá àwọn oníbàárà sọ̀rọ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀ nípa ohun tí wọ́n fẹ́ àti wípé bí ohun tí mò ń tà ó lè tan ìṣòro wọn. Nítorí mo máa ń gbìyànjú lọ̀pọ̀ ìgbà láti mọ ohun tí wọ́n ń là kọjá, láti mọ ìṣòro wọn àti ohun tan fẹ́. Màá dẹ polówó ọjà fún wọn láti tan ìṣòro tí wọ́ n dojú kọ.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ìdí ni pé láti bèrè nípa ọjà tí wọ́n rà, bó ṣe ṣiṣẹ́ síi, bó ṣe nífẹ̀ẹ́ síi àti láti fa ojú wọn mọ́ra kí wọ́n le bá wa ra ọjà ni jọ̀ọ́ mi.

Bẹ́ẹ̀ni, níyẹn ọ̀pọ̀ ìgbà ni mo máa ń kọrin kẹ́lẹ́. Nítorí nígbà mi, mii ní fẹ́ fi orin mi yọ àwọn tí a jọ ń gbé lé lénu. Àmọ́ ẹkọ̀ọ̀kan mo máa ń kọrin kó oun mí lọ sókè kó jagere. Àmọ́ ọ̀pọ̀ ìgbà mo máa ń kọrin kẹ́lẹ́.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù, òun ni mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn. Òun ni mo fẹ́ràn jù. Nítorí ọjọ́ àìkú èyí tó ń ṣe ọjọ́ ìsinmi ni màá mú mo máa ń lọ sí ilé ìjọsìn. Ibi tí mo tún fẹ́ràn jù kò tún ṣe eti òkun, òun mo tún fẹ́ràn láti máa lọ jù.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ, nínú nípa ẹ̀rọ ti kọ̀npútà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ní ìgbà tí wọ́n bá ń ṣe ségesège. Mo rántí ìgbà tí mo bá àwọn olùṣètò ẹ̀rọ kọ̀npútà Microsoftu, mo bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀rọ mi tó ń ṣe ségesège, wọ́n sì ran mi lọ́wọ́, wọ́n bá mi yanjú ìṣòro tí mò ń kojú.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ẹ̀ṣoọ́ sára. Èmi bíi ẹgba ọrùn àti ago ọwọ́. Àwọn ẹ̀ṣọ́ ohun ẹ̀ṣọ́ tí máa ń fi sára nìyí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Àgàgà tó bá jẹ́ ilé olókè alájà tó pọ̀, ẹ̀rọ atẹ́gun ni mo fẹ́ràn láti máa lò. Nítorí kò ní rọrùn láti lo atẹ́gun ní ilé alájà tó pọ̀.

Rárá, mi ò kí máa ń mu àwọn ẹ̀rọ ògùn ìlera. Ìgbà tí mo bá lògun, òhun ni ìgbà tí mo bá ń ṣe àárẹ̀ nìkan. Tí n bá ń ṣe àárẹ̀ bí i orí fífọ́, inú ríro, ara dídùn, ìgbà yìí nìkan òhun ni màá ń lo ògùn ìlera.

Àwọn ìdojúkọ tí mo máa ń rí níbí iṣẹ́ kò ju pé nítorí pé ilé ni mo máa ti ń ṣiṣẹ́. Mi kì í rí àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ mi. Àyàfi ká sọ̀rọ̀ ní orí ayélujára. Ilé yìí máa ń fa ìdáwàá. Elẹ́ẹ̀kejì rẹ̀ ohun ni pé àkókò iṣẹ́, ó máa ń papọ̀ mọ́ àkókò eré. Àṣìkò tó yẹ kí n ṣe eré, kí n ṣe àwọn nǹkan, kí ní àsìkò ara mi mo máa ń lò fún iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ní ọ̀pọ̀ ìgbà ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ní ìgbà mi tí n bá fẹ́ pé àwọn ẹbí àti ọ̀rẹ́ lórí ìlà, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Nígbà mi tí n bá fẹ́ béèrè ohùn kan tàbí èkejì, mo fẹ́ wádìí lórí afẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Mò ń dẹ̀ fẹ́ràn kí n ti jí ní kùtùkùtù, nítorí mo jẹ́ èyán kan tí ó bá jí, mi ò kí ń dìde lórí ibùsùn ní ẹsẹkẹsẹ. O máa ń wùn mí kí n lo bí ìṣẹ́jú mẹ́ta, ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú mẹ́wàá, ìṣẹ́jú mẹ́ẹ̀dógún lórí ibùsùn kó tó di pé mo dìde kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó yẹ kí n ṣe ní òwúrọ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa jí ní kùtùkùtù òwúrọ̀.

Ìgbà tí mo kọ́ nǹkan tuntun kẹ́yìn ní ibi iṣẹ́ kò ju boya bi oṣù mẹ́ta lọ, ó ní ṣe pẹ̀lú ẹ̀rọ èyí tí à ń lò láti fi ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé mo mọ̀ nípa ẹ̀rọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, àmọ́ ó ní àwọn ìpele kan tí mi ò mọ̀. Òun ni ẹni tó jẹ́ ọ̀gá mi, òun ni ó wá tọ́ mi sọ́nà nípa bí a ti ń ṣe nǹkan kan pàtó pẹ̀lú ẹ̀rọ náà.

Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ní iṣẹ́ àkànṣe, oun tí màá kọ́kọ́ ń ṣe ni pé màá mú ìwé, màá kọ gbogbo oun tí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe yìí. Èyí nipa bí mo máa ṣe ṣẹ́, oun tí màá nílò, àwọn ètò tí mo máa ní láti ṣe, gbogbo oun tí máa ní láti ṣe pátápátá ni màá kọ́lẹ̀ létòlétò nítorí wipé mi ò fẹ́ràn kí àṣìṣe má wà nínú àwọn iṣẹ́ àkànṣe.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú ohun tí ń mú kọ́kọ́rọ́ dání. Inú ẹ̀ ni àkójọpọ̀ kọ́kọ́rọ́ mi máa ń wà. Àmọ́ nígbà mì tí kọ́kọ́rọ́ àti wọlé bá sọnù tó sì kú ẹyọ kan péré, èmi àti ẹni tí a jọ ń gbé lé, wọn a pín ẹyokan lò. Nígbà tí àwa méjèèjì bá fẹ́ jáde tí kọ́kọ́rọ́ wà lọ́wọ́ mi, tí ẹni kejì ò sí nílé, n ó wa mú kọ́kọ́rọ́ yìí, n ó lọ tọ́jú ẹ sí ìta ilé. Inú kí n fi sí abẹ́ òkúta àbí abẹ́ ohunkóhun tí mo lè rí tí n ó fi pamọ́. N ó sì pè ẹni kejì mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé kọ́kọ́rọ́ ilé ó wà ní abẹ́ òkúta, ó wà ní abẹ́ ẹ̀rọ ibikíbi tí bá fi sí.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ní ọ̀pọ̀ ìgbà, òun ni aṣọ tí ilẹ̀ gẹ̀ẹ́sì. Òun mo fẹ́ràn láti wọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, ni mo máa ń wọ aṣọ tí ìbílẹ̀ ti wa. Èyí aṣọ tí a pè ní gínì àbí ankara. Òun ni mo máa ń wọ̀ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan, ọ̀pọ̀ ìgbà nígbàtí mo bá ní òde, tí bá ń ti ń lọ, òun ni mo má ń wọ àwọn aṣọ ìbílẹ̀ ti wa: gínì àti Ankara.

Rárá, mi ò ní àgbàlá òjò àmọ́ mo ní èrògbà láti ní. Ìdí tí mi ò fi ní òjò pé ilé ọ̀dọ̀ wa àbí kí n sọ pé ilé ọ̀dọ̀ mi àati parí ẹ̀, a dẹ́ni lọ́kàn mó ni lọ́kàn láti ṣe àgbàlá òjò sínú ilé mi.

Ní ọ̀pọ̀ ìgbà, ago mẹ́wàá alẹ́ ni àkókò tí màá n lọ sùn, àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan òun ni mo máa ń sùn ní ago mẹ́jọ alẹ́. Tí bá sì ti sùn, tí bá sùn ní ago mẹ́wàá alẹ́, ó di ago mẹ́rin àbọ̀ kí n tó jí. Ṣùgbọ́n tí bá sùn ní ago mẹ́jọ alẹ́, mo lè jí ní òru kí n ṣe ohun kan tàbí ohun méjì kí sì sùn padà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn kí n má a kọrin ní ọ̀pọ̀ ìgbà ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà tí ń bá jí ní òwúrọ̀, orin ni màá mú sẹ́nu tí màá bẹ̀rẹ̀ sí ní kọ. Bó ti lè jẹ́ ipé mi ò mọ orin kọ púpọ̀ lọ títí, àmọ́ mo fẹ́ràn láti máa kọrin. Ọ̀pọ̀ ìgbà, orin Ọlọ́run ni mò máa ń kọ ní òwúrọ̀ tí bàjí.

Ẹ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń dúró dè nǹkan, ara mi ò kí máa ń balẹ̀ nígbà mi. Ó máa ń ṣe mí bi ẹ̀ni pé kó ti dé, kó ti dé, kó ti dé, kó ti dé. Àmọ́ àwọn nǹkan tí máa ń ṣe ni pé mo máa n gbìyànjú láti mú ọkàn mi kúrò níbẹ̀. Mo dẹ̀ máa ń, mi ní jẹ́ kí ọwọ́ mi dúró, màá máa ṣe nǹkan àbí kí máa ronú nípa nǹkan mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ si ori cloud. Ìdí ni pé kò sí nǹkan tí ó le ṣe ní orí cloud. Nítorí tí bá ní kí n fílẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ó ṣe é ṣe kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó bàjẹ́ kí dẹ̀ pàdánù àwọn fáìlì mi. Ìdí nìyí tí mo máa ń fi gbogbo rẹ̀ pamọ́ sórí cloud.

Bẹ́ẹ̀ni o, mo nífẹẹ láti máa fi aṣọ bora ní gbogbo ìgbà tí mo bá ń sùn. Kódà mo nífẹẹ kí n tan ẹ̀rọ amóhuntutù kí n sì fi aṣọ bora ju kí ń má tàn kí n má fa aṣọ bora lọ. Nítorí náà mo nífẹẹ fi fi aṣọ búra nígbà tí mo bá ń sùn.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ní inú àkókò ọjọ́, òun ni ọjọ́ Àìkú, èyí lé yìí tí ń ṣe ọjọ́ ìsinmi. Mo fẹ́ràn ọjọ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé kì í ṣe ọjọ́ iṣẹ́. Mí bà ní kí n mú ọjọ́ àbámẹ́ta, àmọ́ ní ẹ̀kọ̀kan iṣẹ́ máa ń wà ní ọjọ́ àbámẹ́ta. Ìdí nìyẹn tí mo fi mú ọjọ́ Àìkú, èyí lé yìí tí ń ṣe ọjọ́ ìsinmi. Ọjọ́ yìí ní i ní ìyàsọ́tọ̀ láti lọ sí ilé ìjọsìn. Lẹ́yìn tí a bá dé ní ilé ọjọ́, ní ilé ìjọsìn, wa máa ṣe ohun kan tàbí ohun méjì láti fi dára ẹni lára yá. Nítorí ẹ ni mo ṣe mú ọjọ́ Àìkú, ọjọ́ ìsinmi ni ọjọ́ tí mo fẹ́ràn jù.

Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ ní ọ̀pọ̀ ìgbà óun ni orin ìhìnrere. Mo fẹ́ràn láti máa gbọ́ orin ìhìnrere gan. Ní ẹ̀yìn èyí, orin tí mo tún fẹ́ràn jù óun tún ni orin hip hop. Àwọn orin méjì yìí ni mo fẹ́ràn láti máa gbọ́. Ní ọ̀pọ̀ ìgbà tí bá jí ní òwúrọ̀, orin ìhìnrere ni màá kọ́kọ́ gbọ́, màá wá parí ọ pẹ̀lú orin hip hop.

Ohun tí mo gbádùn, òun ni wíwo fíìmù ní sinimá àbí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ohun tí mo gbádùn láti máa ṣe jù nìyẹn ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́ ohun tí mo tún nífẹ̀ẹ́ sí, òun ni kí n wà lórí ẹ̀rọ ayélujára, bí i rú àpẹẹrẹ Facebook, kí n máa wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ohun tí mo tún gbádùn láti máa ṣe niyen.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi, orúkọ mi sì ní ìtumọ̀ dára dára, ìtumọ̀ tí ó yé mi yéké yéké. Bo tilẹ̀ wù mí kí n sọ́, àmọ́ mo rò lèrò pé kì í ṣe dandan kí n sọ. Bọ̀ mo mọ ìtumọ̀ orúkọ mi ó sì ní ìtumọ̀. Ọ̀pọ̀ orúkọ nílẹ̀ Yorùbá ló ní ìtumọ̀. Bẹ́ẹ̀ni, ní tìte mi èmi mọ ìtumọ̀ orúkọ mi.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù òun ni òwúrọ̀ kùtù. Òwúrọ̀ kùtù ni ìgbà tí oòrùn bá ti yọ àti ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tí oòrùn ti ń wọ̀ àbí ìgbà tí oòrùn ń wọ̀ lọ́wọ́. Àwọn irú ọjọ́ méjì tí mo nífẹ̀ẹ́ sí niyen.

Mí ò lọ ṣe ọdẹ rí nítorí wípé láti lẹ̀ láti kékeré mi i rẹ ni mú mi lọ. Mi ò dẹ̀ rẹ̀ ni kọ́ mi bón ṣe ń ṣọdẹ. Bàbá tó bí mi ò ṣọdẹ nítorí náà, èmi náà mi ò ṣe ọdẹ. Mo kan mọ̀ nípa ọdẹ ni ṣíṣe, but emi ò kí n ṣe ọdẹ.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n àti wípé mo nífẹ̀ẹ́ irungbọ̀n. Idi niyi tí mo ṣe fi irungbọ̀n mi lẹ̀, tí mi ò fi fàá kúrò. Nítorí irungbọ̀n ó jẹ́ ǹkan ti o máa ń fi hàn wípé ọkùnrin tó, o to pé lọ́kùnrin pé, ọkùnrin pé lọ́mọkùnrin. Irungbọ̀n máa ń pẹ̀lú nǹkan tí ó máa ń fi hàn ìdí ẹ̀ mọ́lẹ̀

Bẹ́ẹ̀ ni, mò máa ń gbó podcast. Nítorí ọ̀pọ̀lọpọ̀ podcast ó máa ń roní ní ẹ̀mí sókè láti ṣe nǹkan nígbà tí èèyàn bá ní ìrẹ̀wẹ̀sì. Kì í ṣe gbogbo podcast náà ni mò ń gbọ́. Ó ní àwọn onírúurú èyí tí mò ń gbọ́ èyí tó ṣe àǹfààní sí ẹ̀mí ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára nítorí ó máa ń jẹ́ kí awọ̀ dán, kò ní jẹ́ kó kọ̀ dà ṣááká. Ó dẹ̀ lóju àwọn ìpara ti máa ń lò torí àwọn ìpara mi, ó máa ń fa orun. Mi ò fẹ́ràn, mi fẹ́ràn irú àwọn ìpara bẹ́ẹ̀ yẹn. Èyí tó máa jẹ́ kára da tí o de tun màá ma ra dán, irú ìpara tí màá ń lò nìyẹn.

Bí ma, bí mo ṣe máa ṣe ń kojú ìṣòro ní iṣẹ́ àkọ́kọ́ ni pé màá gbé ìṣòro náà yẹ̀wò ohun tó fa ìṣòro náà. Ibi tí ìṣòro yẹn ti jáde wá, màá dẹ ró lọ́sọ̀túnṣọ̀sì àtúnṣe tí mo lè fi tán ìṣòro náà. Tí bá ti ronú àtúnṣe bí máa ṣe mú àtúnṣe yẹn lò láti jẹ́ kí ìṣòro náà parí. Àwọn nǹkan tí màá ń gbé yẹ̀wò nìyẹn bí ma ṣe ń kojú àwọn ìṣòro tí bá ní lẹ́nu iṣẹ́ mi.

Mo máa fẹ́ràn láti lọ sí etí òkun fún ìsinmi. Tí m bá lọ sí etí òkun, màá lọ sí Olúmọ abẹ́ Olúmọ. Ìyẹn wà ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀ èdè Nàìjíríà. Àwọn ibi méjì tí o wùn mi lati lọ ni.

Rárá, mi ò kí ń má ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Àmọ́ kín tó sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mo má ń fẹ́ràn kín gbaradì lórí ohun kóhun tí mo bá fẹ́ sọ. Àmọ́ ní àkótán mi ò kí ń jẹ ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

À, ìgbà tó kẹ́yìn tí mo ní àlà burúkú, ah ó ti pẹ́ o. Tí mo ní àlà burúkú, ó ti pẹ́ gan. Kì ń ṣe ọdún yìí, ọdún tó kọjá ni, ni mo lá irú àlà bẹ́. Àti ìgbà yẹn, ní ọdún yìí mi ò ní àlà burúkú kankan. Àlà tó dùn tó rẹwà wọ́n ni mo ń lá.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá ń lọ sí ilé ìjọsìn àti wípé mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn lọ́pọ̀lọpọ̀. Nítorí wípé ibẹ̀ ni a ti ń bá Ọlọ́run sọ̀rọ̀, la ti ń bá Ọlọ́run pàdé. So, ìdí nìyí tó jẹ́ pé mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn lọ́pọ̀lọpọ̀.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tuntun ni mo fẹ́ kọ́ kun iṣẹ́ mi. Èyí kan nínú rẹ̀ ni ṣíṣètò lórí ẹ̀rọ kọ̀m̀pútà, èyí tó ní ṣe pẹ̀lú coding. Ìyẹn ni àkọ́kọ́. Èyí tó tún jẹ́ èkejì rẹ̀ ni òun ni lílo AI láti ṣe àwọn nǹkan kan.

Nígbà tí òjò bá ń rọ̀, tí n bá wà ní òde, mo máa ń gbìyànjú láti sá fún òjò. Agaga ìgbà tó bá jẹ́ wípé mo ṣẹ̀ ń lọ sóde ni, mo ṣé wà lójú ọ̀nà láti máa lọ sóde, mo máa ń gbìyànjú láti sá fún òjò. Àmọ́ ní ẹ̀kọ̀kan tó bá jẹ́ wípé mò ń bọ̀ nílé, mò ń bọ̀ látòde, tí òjò bá bẹ̀rẹ̀ sí ní rọ, tí mo dẹ̀ ti fẹ́ dé lé tán, mi ò ní sá fójò. Máa jẹ́ kó jò yẹn pa mi dé lé ni, nígbà tó jẹ́ pé ilé náà ni mò ń lọ.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí àti ará àgàgà pẹ̀lú olólùfẹ́ mi, mo lè lo. Wákàtí kan, wákàtí kan àbọ̀ pẹ̀lú olólùfẹ́ mi lórí ìpè fídíò. Ó jẹ́ ọ̀pọ̀ ìgbà ni nígbà tó jẹ́ pé ibi tí a wà ó jìnnà síra gidi, ìpè fídíò yìí ó ràn wá lọ́wọ́ gan.

À ni ò tíì ní àǹfààní láti kọ ìgbékàlẹ̀ iṣẹ́ sílẹ̀ sórí ìwé. Àmọ́ mo ti ní àǹfààní láti fi ẹnu sọ fún àwọn aṣojú, láti fún wọ́n ní ìmọ̀ràn wípé báyìí ni ka ṣe ṣẹlé, báyìí ni ka ṣe ṣẹ́tan, ọ̀nà báyìí ni a máa gbégbà, àmọ́ mi ò tíì kọ àkọsílẹ̀ ìgbékàlẹ̀ iṣẹ́ rí.

Mo fẹ́ràn písà ní ọ̀pọ̀lọpọ̀, ní nítorí bó ṣeri lẹ́nu, bí adùn ṣé rí, bó ṣeri lójú gan an ó fani mọ́ra. Mo rántí ìgbà tí màá kọ́kọ́ jẹ́, mo ti máa ń rí i lórí amóhùnmáwòrán bí ó ṣe ń rí, àti ìgbà yẹn ni mo ti máa ni lọ́kàn pé aà, písà yìí mo ní láti jẹ́, mo ní láti mọ bó ṣeri lẹ́nu. Ọjọ́ ti n dẹ̀ máa jẹ́, inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé àà, písà ló dùn tó yìí.

Ọjọ́ ọ̀sìn mi ni mo fẹ́rán jù nínú ọ̀se, ó jẹ́ ọjọ́ tí mo ní láti fi sìn mi lẹ́nu iṣẹ́. Ọjọ́ yìí kọ́ nani màá lọ sí ilé Ọlọ́run láti lọ jọ́sìn. Ọjọ́ einá ni mo ní pẹ̀lú àwọn èbí mi láti ṣe eré ìdárayá.

Ọsẹ̀ méjìméjì ni mo máa ń gé irun mi. O wá pẹ́ mi títì òun ni ọ̀sẹ̀ mẹ́ta. Nítorí mo fẹ́ràn kí ojú mi máa gún régé ní gbogbo ìgbà. Nítorí tí mo bá kún jù, kò ní jẹ́ kójú yọ dáadáa. Nítorí ẹ, irun gbígẹ̀ mi ọ̀sẹ̀ méjì ń.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà nílé mi tó lè gba ọkọ̀. Ó tóbi tó dé bí pé kódà ó lè gba ọkọ̀ mẹ́ta lẹ́ẹ̀kan náà. Ọgbà yìí tóbi dé bí pé ó lè gba tẹ́ǹtì tí a fi ń ṣe patí méjì sí mẹ́ta.

Mo máa n rí dájú pé mo gẹ èékánná mi ní òrèkore, kódà ó pé títí ní ọ̀sẹ̀ méjì méjì, mo máa n rí dájú pé mo gẹ èékánná mi idí ni pé kí ìdọ̀tí má bá ṣàpamọ́ sí abẹ́ èékánná mi, èyí tó lè bọ́ sínú óúnjẹ tí n bá fẹ́ jẹ kí ó má bá fá áisan.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń wẹ̀ dáradára. A wẹ̀ pẹ̀lú kànkàn àti ọṣẹ èmi sì fẹ́ràn ọṣẹ olóòórùn dídùn nítorí nígbà tí mo bá wẹ̀ tán yóò máa mú ara mi ta sánsán bẹ́ẹ̀ náà ni ọṣẹ tó ní òórùn dídùn àti èyí tó ní ṣe àǹfààní fá ara. Wá àwọn ọṣẹ tí mo máa ń lò nìyẹn.